Ibi iṣẹ́ mi jẹ́ ibi tí wọ́n ti kí n gbà kí eyàn máa tẹ fóònù bó bá ṣe wu eyàn. So ẹ̀ẹ̀kan kan tí fóònù mi bá ti dún, tí fóònù bá ti dún, tí mo sì rí pé nǹkan tí mo ní láti dáhùn ni kíákíá ni. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń yọ lọ sí bàlùwẹ̀ láti lọ dọ́gbọ́n dáhùn e kí àwọn ọ̀gá àti alábàásisẹ́ mi má baa mọ̀ bí mo ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ mi niyen.

A! Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn ìrọ̀rí lọ́pọ̀lọpọ̀. Mi ò kó sí ìrọ̀rí kan pàtó tí mo lè sọ pé mo máa ń lò. Mo fẹ́ràn kí ìrọ̀rí máa pọ̀ ní orí ibùsùn mi. Bó jẹ́ méjì ni mo rí, ó kéré jù, ó gbudọ̀ jẹ́ méjì, sókè. Bí ó jẹ́ méjì ni mo rí, ó dára. Ṣùgbọ́n inú mi máa ń dùn, tó bá pọ̀ ju méjì lọ, tí n bá rí ìrọ̀rí mẹ́ta, ìrọ̀rí mẹ́rin, inú mi máa ń dùn. Mo lè fi méjì ìrọ̀rí, kìndì mọ́ méjì, ó máa ń kò kí n jẹ́ kí òtútù pọ̀, kò n jẹ́ kí òtútù pọ̀, ó sì máa ń mú rorun fún mi láti sùn. Ó máa ń jẹ́ kí àti sùn o rorun si.

Rárá o, ìyẹn kò ṣe é ṣe fún mi kí mà lò ẹ̀rọ ayárabíàṣá fún odidi ọjọ́ kan. Mi ò rò pé mo ti ṣe rí, kò tí ì ẹ ṣe ń ṣe fún mi. Torí mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn àti máa lò ẹ̀rọ ayárabíàṣá ní gbogbo ìgbà. Tí mi ò bá rìlò fún wákàtí kan péré gan an, ara mi ò ní ṣe boti yẹ ko ṣe mọ́. Mi ò tíì dúró lílò ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan kó dà. Mi rò pé mo ṣii dúró lílò ẹ̀rọ ayárabíàṣá fún wákàtí mẹ́fà rí. Kàn máa máa sọ tí pé ọjọ́ kan, ọjọ́ kan ti pọ̀jú fún mi. Wákàtí kan mo sì le dúró fún wákàtí kan ṣùgbọ́n tó bá ti ń lọ síbi wákàtí mẹ́fà, mi ò lè dúró lílò ẹ̀rọ ayárabíàṣá.

Bẹ́ẹ̀ ni, àh, mo máa ń lọ sí òde dára dára. Kódà ní gbogbo òpin ọ̀sẹ̀ ni mo máa ń sábà lọ sí òde, àfi òpin ọ̀sẹ̀ tí ò bá sí òde tí mo lè lọ ni mo máa jókòó sílé. Mo fẹ́ràn kí n ma lọ sí òde. Ó máa ń, ó máa ń dàbí àkókò ìsinmi fún mi. Tí ènìyàn bá ṣíṣẹ́ ní àti ọjọ́ ajé di ọjọ́ àbámẹ́ta tó bá di òpin ọ̀sẹ̀, ó yẹ kí èèyàn lọ sí òde kó jayé, kó, kó sì fi sinmi kí iṣẹ́ tó tún bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó tẹ̀lé. So mo ti, mo ti lọ sí òde rí.

À, oṣù tó ń bí mi ni oṣù tó dára jùlọ ní gbogbo ọdún. Ni èdè Yorùbá a ma ń pe oṣù tó ń bí mi ní oṣù Ọ̀pẹ. Oṣù Ọ̀pẹ ni wọ́n ma ń pè é, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí oṣù Kejìlá. Oṣù Kejìlá nínú ọdún ni oṣù tí wọ́n, tí wọ́n bí mi.

Lílọ sí ibi iṣẹ́ ò kí ń ṣe nǹkan tó máa ń rọrùn fún mi ní ìgbà mìíràn, nítorí àti rí ọkọ̀ lọ sí ibi iṣẹ́, tìí ni mo máa ń wọ ọkọ̀. Ehn, Ọlọ́run ọbá òtí pèsè ọkọ̀ tí mo lè máa dá gbé lọ sí ibi iṣẹ́, so ọkọ̀ ìgboro ni mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́. Ọkọ̀ ìgboro, ẹmi sì wà tí a kò ní rí ọkọ̀ tí ẹ pé ọ̀kadà ni a máa gbé lọ sí ibi iṣẹ́, bọ ọ̀kadà ìgboro, ọ̀kadà ìgboro náà sì ni ẹmi sì wà tojẹ pé kẹ̀kẹ́, kẹ̀kẹ́ ìgboro la máa gbé lọ sí ibi iṣẹ́. Ọ̀kadà, kẹ̀kẹ́ tàbí ọkọ̀ ìgboro ni mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́ lójoojúmọ́. Ẹmi wà táa máa dúró lọnà táa tún ti inú kẹ̀kẹ́ kan bọ́ sí inú kẹ̀kẹ́ òmíràn tàbí inú ọkọ̀ kan bọ sí ọkọ̀ mìíràn. Ṣùgbọ́n kẹ̀kẹ́, ọ̀kadà tàbí ọkọ̀ ni màá ń gbé lọ sí ibi iṣẹ́ ní ojoojúmọ́.

Mi ò mọ iye ìwọ̀n omi tí mo máa ń mu ní ojoojúmọ́ ṣùgbọ́n mo mọ̀ pé mo máa jẹ́ ọ̀kan lára àwọn tí ó ń mu omi jù ní orílẹ̀ èdè tí mo wà yìí, torí mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn omi mímu ní ọ̀pọ̀lọpọ̀. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni omi ń ṣe ní ara. Mi ò ṣe, mi ò dẹ̀ kí n fi omi wọn ara mi. Ìgbàkígbà tó ń gbẹ bá ti ń gbẹ mi ni mo máa ń mu omi. Bí òǹgbẹ ò gbẹ mí ní ìgbà mìíràn, mà á mu omi torí mo máa ń fẹ́ràn àti máa mu omi. Mo mọ̀ a mi, mi mọ ìwọ̀n omi tí mo ń mu ní ojoojúmọ́ ṣùgbọ́n mo mọ̀ pé omi tí mo máa ń mu ní ojoojúmọ́ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀.

À, oríṣìíríṣìí ẹ̀fọ́ ló wà ní ilé Yorùbá, ṣùgbọ́n ẹ̀fọ́ tí mo nífẹ̀ẹ́ sí jù, òun ni a máa ń pè ní ẹ̀fọ́ elégédé. Elégédé àgbo sókè fẹnu ba, òun ni ẹ̀fọ́ tí mo fẹ́ràn ní jíjẹ ju. Ẹ̀fọ́ elégédé tí ẹni tó bá mọ ṣè, tó bá sè dáadáa, tí ó rọ̀ jù, tí ó le jù, kò sí oúnjẹ tí mi lè fi jẹ. Mo lè fi jẹ ẹ̀bà, mo lè fi jẹ iyan, mo lè fi jẹ fùfú, mo lè fi jẹ ìrẹsì. Kò sí oúnjẹ tí yóò ṣe ń jẹ. Mo lè fi jẹ àmàlà, ó dùn jẹ àmàlà. Ó kò sí oúnjẹ tí kò dùn jẹ. Ẹ̀fọ́ tí mo nífẹ̀ẹ́ sí jù lọ nìyẹn, ẹ̀fọ́ elégédé. Òun ni mo nífẹ̀ẹ́ sí jù lọ.

Tó bá jẹ́ wipé ẹ̀ran tí a lè fi wojú ń bẹ níbí ni, ǹ bá fí han yín. Mo jẹ́ ọ̀kan nínú àwọn tí Ọlọ́run ọbá jogún irùngbọ̀n fún. Mo ní irùngbọ̀n, irùngbọ̀n mi sì pọlọ́pọlọ́pọ̀ ó sì rẹwà. Mo ní irùngbọ̀n.

Oríṣìíríṣìí iṣẹ́ ní ń bẹ ní ọkàn mi tí mo máa nífẹ̀ẹ́ sí láti ṣe ní ọjọ́ iwájú. Ó wù mí kí n ṣe òwò, òwò, òwò oúnjẹ sì ni. Ó wù mí kí n ṣe òwò oúnjẹ kí nílé oúnjẹ, ilé tọ̀ tí ń ta oúnjẹ, káwọn èèyàn máa wá bẹ ní kẹ́tikẹ́tí kan wa máa ra oúnjẹ, oúnjẹ sísè kì í ṣe oúnjẹ tútù. Oúnjẹ sísè, oúnjẹ tí a ti sè parí. Àwọn oúnjẹ bí ìrẹsì, bí ìrẹsì, bí iyán, bí àmàlà, gbogbo oúnjẹ káríkári mi fẹ́ máa tà ní ilé oúnjẹ mi. Ìkan lára àwọn iṣẹ́ tó wù mí ṣe lọ́pọ̀lọpọ̀ ni, ó sì wù mí náà kí tu ní àwọn ọkọ̀, àwọn ọkọ̀ tó máa ń bá ni gbé rù, já èrù, tà wọn olóyìnbo pé ní logistic. Ó wù mí kí ni yen náà. Mo gbọ́ pé owó, òwò ń bẹ, òwò ń bẹ lórí rẹ̀. Mo gbọ́ pé òwò ń bẹ lórí rẹ̀. Ni kókó dúdú sáa òwò, oríṣìíríṣìí òwò, òwò tí bá le mú mọ ra. Òwò, òwò ni iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí ọ̀ ṣùgbọ́n tí mo ní tàbí tí mo ní lọ́kàn láti ṣe ní ọjọ́ iwájú, òwò.

Gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ pé, ẹ́ oṣù Ọ̀pẹ́ to ń jẹ́ oṣù Kejìlá ni wọ́n bí mi. Oṣù Kejìlá jẹ́ oṣù kan tí àjọyọ̀ má ń pọ̀ ní rẹ̀pẹtẹ́ bí yàtọ̀sí ọ̀rọ̀ ọjọ́ ìbí. So ọjọ́ ìbí mi má ń dùn ni ọdọọdún, ọdọọdún ni ọjọ́ ìbí mi má ń dùn. Nítorí pé ayẹyẹ má ń pọ̀ ní oṣù Kejìlá, so ayẹyẹ má ń dàpọ̀ mọ́ ọjọ́ ìbí ni. Ayẹyẹ má ń dàpọ̀ mọ́ ọjọ́ ìbí, gbogbo ẹran, ẹran àti oúnjẹ tí wọ́n bá fe ṣe ayẹyẹ tẹ́lẹ̀ gbogbo rẹ̀ á ti wà nílé. A kàn tú fi ṣe ọjọ́ ìbí mi pọ̀ mọ́ ayẹyẹ ni. So ọdọọdún ni ayẹyẹ ọjọ́ ìbí mi má ń dùn. Torí ó bọ́ sí oṣù tí ayẹyẹ ọjọ́ ìbí Krístì, ó bọ́ sí òpin ọdún, gbogbó àwọn ènìyàn n yọ̀ pé wọ́n fẹ́ wọ ọdún tuntun. Gbogbo àwọn nǹkan tí ó mú ayẹyẹ ọjọ́ ìbí mi máa dùn nìyẹn.

Lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe wà yìí, tẹ bá rí mi, ago ọwọ́ ń bẹ ní ọwọ́ mi. Mo jẹ́ ọ̀kan nínú àwọn tó fẹ́ràn ago ọwọ́. Kò sí ìgbà tí mo kò kín wọ ago ọwọ́. Ago ọwọ́ máa ń mú, yàtọ̀ sí pé ago ọwọ́ máa ń jẹ́ kí ènìyàn lè mọ ago àti àkókò ní ìgbàkígbà tó bá wú ènìyàn. Ago ọwọ́ máa ń mú ènìyàn jọ olówó. Ó máa ń wọ òde. Tí ènìyàn bá fẹ́ jáde tó bá lu ago ọwọ́ sí, ó máa ń mú ènìyàn jọ ẹni ńlá. So mo máa ń lo ago ọwọ́.

Mo jẹ́ ẹnìkan tí ó máa ń wo ìwà kí n tó wo ojú. Ti bá, ti bá ti ní iṣẹ́ tí mo fẹ́ pe àwọn ènìyàn sí, àwọn tí mo ti bá ṣiṣẹ́ pọ̀ rí tí mo fẹ́ran iṣẹ́ wọn, tí mo sì fẹ́ran ìwà wọn ni mo máa ń yàn kan bá mi jẹ́ alábàáṣiṣẹ́ pọ. Mi ò kí ń wo ojú tàbí ẹwà, iṣẹ́ bó ṣe mọ ṣẹ́ ń ṣe sí pẹ̀lú ìwà rẹ, bí ìwà rẹ ṣe dára sí i ni mo fi máa ń yàn alábàáṣiṣẹ́ pọ̀ mi.

Ah, mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn ẹrọ ayára bí àṣá. Kò kì í jẹ́ki n tètè lọ sí orí ibùsùn mi lálẹ́ lọ sùn. Mo jẹ́ ọ̀kan lára àwọn tó má a ń pẹ́, kan tó lọ sùn. Mo má a, mo maá n lọ sùn ní lọ́pọ̀lọp, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àárín aago mẹ́wàá sí aago méjìlá òru ni mo máa n lọ sùn. Mo sì máa n jí ní àárín aago mẹ́fà sí aago mẹ́jọ òwúrọ̀ ọjọ́ kejì. So?

Íńtánẹ́ẹ̀tì jẹ́ ọ̀kan nínú àwọn olùkọ́ tó dára jù lọ ní lọ́wọ́ ta wa yìí. Àìmoye nǹkan tí ènìyàn á fe kọ́ tí kò ní rí èèyàn kọ́, ṣùgbọ́n tó bá ti dorí Íńtánẹ́ẹ̀tì kedere ló máa rí gbogbo rẹ̀. Mo máa ń kọ́ ǹnkan lórí Íńtánẹ́ẹ̀tì óriṣìirísí iṣẹ́. Koda ti n bá fẹ́ kọ́ nnkan tuntun léni, Íńtánẹ́ẹ̀tì ni màá kóko lọ sí láti lọ, láti lọ wádìí, lọ wádìí nípa rẹ̀, láti lọ mọ̀ si. Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi kìnni tí mo máa ń kokọ́ lọ tí mo bá ti fẹ́ ṣe àyẹ̀wò nípa nnkan tuntun. Mo máa ń má, mo máa ń kọ́ nnkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa, dáadáa nítorí mo, mo mọ Íńtánẹ́ẹ̀tì lò. Mo má ń, mo má ń fi oore ọ̀fẹ́ yẹn fi kọ́ ǹnkan tó bá wù mí lórí Íńtánẹ́ẹ̀tì.

Lẹ́yìn kí ènìyàn ka ìròyìn, wí wà nínú ọkọ̀ tun jẹ́ ọ̀kan lára ibi tí ènìyàn ti máa ń gbọ́ ohun gbogbo tó bá lọ ní ìlú. Kò sí ohun tí ènìyàn ò lè gbọ́ tí ènìyàn bá wà nínú ọkọ̀. Bí ìjọba ṣe ń lọ sí, bí ogun ṣe ń jà ní orílẹ̀ èdè mi in, bí ọrọ̀ ajé orílẹ̀ èdè ṣe ń lọ, ohun tí gómìnà ìpínlẹ̀ tàbí adarí orílẹ̀ èdè, ohun tó ń ṣe lọ́wọ́, ohun tó ń lérò láti ṣe, bí ohun tó ń ṣe dá, bí ohun tó ń ṣe ò dá, gbogbo rẹ̀ ni, gbogbo rẹ̀ ni mo máa ń gbọ́ tí bá wà nínú ọkọ̀.

Fífi aṣọ ìbora bora ó, ó ní í ṣe pẹ̀lú, ó ní í ṣe pẹ̀lú irú ìgbà tí ènìyàn bá wà. Àsìkò wà tó a jẹ́ pé àsìkò ooru, àsìkò ọyẹ́ wà, àsìkò òtútù sì wà. Tó bá jẹ́ àsìkò ooru ni a wà mi kò kín fi aṣọ ìbora bo ara ní gbá ti ń bá sùn. Ṣùgbọ́n tó bá jẹ́, tó bá jẹ́ àsìkò ọyẹ́ àbí àsìkò òtútù, aà o ti di dandan, o ti dandan mo má fi aṣọ ìbora bora kí olúwa rẹ má gan, kí ilẹ̀ ọjọ́ kì ígi tó mọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ ká àsìkò ooru ni, mi ò kín fi aṣọ ìbora bora.

Mo jẹ́ ẹnìkan tí ó, tí ó fẹ́ràn iṣẹ́ ṣíṣe ní ọ̀pọ̀lọpọ̀. Ìbáṣepọ̀ tó ní gẹ́gẹ́ bẹ, ìbáṣepọ̀ tó dánmọ́nrán ló wà làárín èmi àti olórí ilé iṣẹ́ mi. Torí pé olórí isẹ́ mi náà ó fẹ́ràn ènìyàn tó bá fẹ́ràn iṣẹ́, ènìyàn tíí, tí, tí ó kì ń pa iṣẹ́ jẹ. Irú àwọn ènìyàn tí olórí ilé iṣẹ́ mi máa ń fẹ́ràn nìyẹn, mo dẹ̀ jẹ́ kan nínú àwọn ènìyàn bẹ́yẹn. Mi ò kí ń pa iṣẹ́ jẹ, mo sì fẹ́ràn kí màá ṣiṣẹ́ mi, kí màá parí iṣẹ́ kí iṣẹ́ tó bá ti fún mi kí màá parí rẹ́ lákòókò. Níwọ̀n gbà dí èyí, ó mú olórí ilé iṣẹ́ mi fẹ́ràn mi. Ìbáṣepọ̀ tó dánmọ́rán ló wà ní àárín èmi àti olórí ilé iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, ṣé mo kì ń ṣe gbogbo ẹni tí ó bá gbé iṣẹ́ fún eeyàn ni ènìyàn á lè gba owó lọ́wọ́ rẹ̀. Àgàgà tó bá jẹ́ iṣẹ́ tí ó nira lọ́pọ̀lọpọ̀ tàbí iṣẹ́ tí èèyàn kò na ọ́ owó sí. Ìya ẹni lè gbé iṣẹ́ fún ni, ọ̀rẹ́ ẹni tímọ́ tímọ́ lè gbé iṣẹ́ fún ni, àwọn ẹni tó ti rani lọ́wọ́ ni náà lè gbé iṣẹ́ fún ni tí ènìyàn kò ní fẹ́ gba owó ní ọwọ́ rẹ̀. Ṣo, àwọn iṣẹ́ báyẹn báyẹn wà tí mo ti ṣe rí tí mi, tí mi ò gba owó ní ọwọ́ wọn. Mo ti, mo ti, mo ti ṣe, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí.

Battery fóònù mi jẹ́ ààa-- àdojù ti ní bátìrì, kò kì í pé kú. Tí n bátì sáàjì rẹ tó kún dẹ́mu, ká to rí wákàtí kan sí mẹ́ta, a tún ti kú padà. Ma sì ní láti ti bo'ná kó tún lè kó tún lè kún dẹ́mu padà. Bátìrì fóònu mi ò ṣe bátìrì kan tó l'ágbọ́kàn le lọ títí, kò n dúró pẹ́ kí ènìyàn tó lò díẹ̀ tí ó ti kú padà.

Mo mọ̀ wípé ẹ lè má mọ̀, ẹ lè má mọ̀ irú ọmọ tí mo jẹ́ ṣùgbọ́n ọkùnrin ni mí. Ọkùnrin ò kí ń wọ ìborùn. Ìyẹn túmọ̀ sí wípé mi ò kí ń wọ ìborùn. Ìborùn wà fún àwọn obìnrin ní ilẹ̀ Yorùbá kò sì fún ọkùnrin. Fìlà ni ọkùnrin máa ń lò. Àwọn obìnrin á lo gèlè tàbí ìborùn. Mi ò kí ń lo ìborùn.

Mo fẹ́ràn kíkọrin ṣùgbọ́n mi kò kí ń ṣe ẹnìkan tí ó ní ohun orin. Ìyẹn ò jẹ́ kí n rin lè sọ pé mo fẹ́ mú gẹ́gẹ́ bí iṣẹ́. Mo kàn máa ń kọrin ní ìgbà kankan tó bá wù mí. Ìgbà tí kò bá ṣiṣẹ́ kankan lọ́wọ́ mi, mo kàn lè kọrin kí fi dára mi lára yá. Oo tán, kò ju bẹ́ẹ̀ lọ. Mo, mo fẹ́ràn kíkọrin.

Mo fẹ́ràn àkókò ọdún ìbi jésùn. Kódà ní ìlú tí mo wà, àkókò ọdún ìbi jésù jẹ́ ọ̀kan nínú àwọn ọdún tí àwọn ènìyàn máa ń ṣe jù. Ó jẹ́ ọdún alárinrin, kò sí ilé tí wọ́n ti kì í ṣe àkókò ìbi jésùn. Àwọn tí kò kín ṣe àkókò ìbi jesù gan, ilé wọn a sì pàpà máa rọ́ kìkì lásìkò náà torí ó bọ́ sí òpin ọdún. Àwọn náà a máa múra, a máa múra ọdún, ọdún ọdún tuntun tí ń bọ̀ lọ́nà. So àkókò ọdún ìbi jesù ló máa ń, ló máa ń dùn jù, òun ni mo fẹ́ràn jù lọ.

Bẹ́ẹ̀ni, mò jẹ́ ẹni tí ó mọ́ra, gbogbo ìgbà ni mo máa ń mọ́ra. Yálà ìgbà tí n bá ń jẹun tàbí ìgbà tí n mi bá ń sùn, kò sí ìgbà tí mi kí ń mọ́ra. Mo ní ìwà tó dára nígbà tí bá ń jẹun. Mò jẹ́ ẹnìkan tí àwọn ènìyàn fi máa ń ṣe àwòkọ́se. Gbọ̀ ìgbà ni mo máa ń mọ́ra, mo sì máa ń gbinyaju láti ṣe dáradára.

Ọkùnrin ni mí ṣùgbọ́n ká torí oúnjẹ tí mi kò mọ̀ se, ó máa pẹ́ díẹ̀. Oúnjẹ tí mo mọ̀ tí mo lè se dáradára jùlọ, ó máa jẹ́ ìrẹsì. Torí ìrẹsì, ìrẹsì ò ṣòro ṣe. Kò sí ẹni tí ò le ṣe ìrẹsì. Kí o ṣe ìrẹsì kí n dín ata síi, kí n dín dòdò, dòdò ìkirè sórí rẹ̀. Ọ̀kan nínú àwọn oúnjẹ tí mo mọ̀ ṣe jùlọ nìyí.

Ọjọ́ tí wọ́n má a ń fún wa fún ìsinmi ọdọọdún o kì í, kò kín po lọ́ títí. Ẹ̀mí ọjọ́ méje ṣùgbọ́n ọdún tó, tó kọjá yìí bayii nisiyin, wọ́n fi ṣe ọdún, ẹ́ wọ́n fi ṣe ọjọ́ ogún, ogún ọjọ́ naa fún wa ká fi sinmi fún ìsinmi ọdọọdún.

Tẹ bá ní àǹfààní láti rí mi, ọmọ dára tán ni mí. Iwọ sọ sí mi, à, ihnn, iwọ sọ sí mi kò, kò ṣẹlẹ̀ gbẹ́rẹ́, kò ṣẹlẹ̀ gbẹ́rẹ́. Iwọ sọ sí mi ní lára lọ́pọ̀lọ́pọ̀. Ṣé o mọ̀ pé àwọn Yorùbá máa ń sọ pé ìrínisí ni ìhùwàsí ènìyàn. Èmi sì fẹ́ràn kí wọ́n máa wùwàsí mi dáadáa, so mo máa ń jẹ́ kí ìrínisí mi náà dára? Iwọ sọ, iwọ sọ sí mi, iwọ sọ sí mi, gbankọgbí ni, gbankọgbí ni.

Bí inú mi bá ṣe dùn síi àti bi ọkàn mi bá ṣe balẹ̀ sí i, bówo bá se wà lọ́wọ́ mi sí, gbogbo àwọn nǹkan tó máa ń, tó máa ń, gbogbo nǹkan tó máa ń jẹ́ kí mọ̀ bí a ma ra oúnjẹ ní òpópónà àbi máa dẹ́rí lọ se oúnjẹ nìyẹn. Torí ríra oúnjẹ ní òpópónà wọ́n fi, ó fi kéréje gbé pẹ́lí soke jù kí ènìyàn fun ara rẹ̀ se oúnjẹ nínú ilé lọ. Tó bá je asìko tí owo wà lọ́wọ́ mi tí ọkàn mi sì balẹ̀, kò ní wù mí kí n dẹ́lẹ̀, kiṣẹ́ lọ máa gbé omi kaná síí oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tówo bá n bẹ lọ́wọ́ mi, mo máa ń fẹ́ràn kí kúkú ra oúnjẹ ní òpópónà kí n dẹ́le lọ jẹun, k'ọkàn mi bá le kí n sùn ṣówo kan.

Uhm, mi ò lè sọ pé mo máa ń fì tùràrí, ṣùgbọ́n mo ti lọ ìjọ tọ́ ti ń fì tùràrí rí. Só, ẹ́, o jẹ́ kí mo mọ òórun tùràrí àti ọ̀pọ̀lọpọ̀ nípa tùràrí. Wọ́n ní tùràrí máa ń lé àwọn ẹ̀mí òkùnkùn sá, ó máa ń lé wọn ṣásẹ́yìn, bí ẹ́, ó lè sì máa mú àdúrà gún òkè ọ̀run lọ. Ṣùgbọ́n mi ò kí ń fì tùràrí, mo ti lọ ìjọ tó fi tùràrí rí, èmi mi kì í fì tùràrí.

Mo jẹ́ ẹni tó fẹ́ràn òde àti kí ènìyàn máa sinmi. Iyẹn ló jẹ́ kí n fẹ́ràn ọjọ́ Ẹtì. Ọjọ́ Ẹtì tí mo fẹ́ràn jù nínú gbogbo ọjọ́ tó wà ní ọ̀sẹ̀. Ó máa ń jẹ́ kí inú mi dùn pé kò sí iṣẹ́ ní ọ̀la. Má tún fọ̀la sí mi tàbí ki n lọ, kí n fọ̀la lọ sí àjọyọ̀, kí n fọ̀là lọ sí ṣíṣe. Ki àwọn ọ̀rẹ́ mi, ka ko ara wa jáde, ka fi àbá mẹ́ta, ka fi ṣeré. Ọjọ́ ẹtì ni mo máa ń fẹ́ràn ju, ọjọ́ ẹtì.

Mi ò kí ń sí ẹnìkan tó mọ̀ púpọ̀ nípa kí ènìyàn má a dúnàdúrà. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí èmi gan ba fẹ́ ra nǹkan tó túnwọ̀n tàbí tí mo kò mọ iye rẹ̀ pàtó, ìyá mi ni máa ń pè é tí ẹ má ba mi dúnàdúrà ọ̀nà kí àwọn tó ń tà má ba à gba mi. Ọ̀rọ̀ kan máa bàa tà fún mi ni owó ọ̀wọ́n, mi ò fi bẹ́ẹ̀ mọ̀ bí ìyá ti ń dúnàdúrà.

Yàrá mi ni mo fẹ́ràn jùlọ nínú ilé. Gbogbo inú ilé, gbogbo inú ilé dùn ṣùgbọ́n, vó ní bí yàrá mi ṣe má a ń semi ní ara tó jẹ́ kí n fẹ́ràn ibe yàtọ̀. Ó má a ń jẹ́ kí ọkàn mi balẹ̀. Yàrá mi gangan ló ti má a ń, ló ti má a ń dàbí ilé ni ara mi kì í ṣe gbogbo ilé. Ìgbà tí baba wọ yàrá lọ́kàn mi má a ń balẹ̀ tí mo ṣẹ̀ má a ń rí lára be ni pé mo wà nínú ilé. Ìyẹn túmọ̀ sí pé yàrá mi ni mo fẹ́ràn jùlọ nínú gbogbo inú ilé mi.

Tí n bá fẹ́ gba àwọn òṣìṣẹ́ tuntun, òṣìṣẹ́ tó níwà tó sì rí ní ọpọlọ tó ọpọlọ pípé tí ó ní làákàyè. Àwọn tí máa ń wò kí tó gba òṣìṣẹ́ nìyẹn, làákàyè, ọpọlọ pípé, ìwà dáadáa pẹ̀lú èèyàn tó mọṣẹ́, èèyàn tó mọ̀ nǹkan tó ń ṣe. Kí n sí eyantọ̀ a dé ibiṣẹ́ tó a máa ṣeré káàkiri. Èèyàn tí ṣẹ́ á sì tètè yè, èèyàn tó ní làákàyè, èèyàn tó lóye tó ní làákàyè tí ṣẹ́ á sì tètè yè tí mi, mi ò ní máa sọ̀rọ̀ kan fún lẹ́ mẹ́wàá kó tó yè. Àwọn tí máa ń wà ní àwọn nǹkan tí máa ń wà ní inú òṣìṣẹ́ tuntun nìyẹn.

Mi ò fẹ́ràn kí n má ya àwòrán ṣùgbọ́n mo ní àwọn ẹ̀gbọ́n obìnrin púpọ̀, àwọn obìnrin sì fẹ́ràn kí wọ́n má a ya wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mí má a ń ya àwòrán àwọn ẹ̀gbọ́n mi. Torí tí bá ti kọ̀ tí mo ya wọn kò sí ẹlòmíràn tó má a hàn. Ó sì lè fẹ́ má a mú ìkùnsínú jáde láti má jẹ́ kí ó tó má a jẹ́ òdí bẹ́ẹ̀. Mi ò ní ní nǹkan mìíràn tí mo lè ṣe ju pé kí n ya wọn. Mi ò fẹ́ràn kí n má ya àwòrán ṣùgbọ́n má a ń ya àwòrán da da.

Bẹ́ẹ̀ni, kì í ṣe pé oúnjẹ tí mo mọ̀ ọ́n ṣè pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sùgbọ́n mo mọ̀ bí wọ́n ti ń se oúnjẹ. Èyí tó pọ̀jù nínú àwọn oúnjẹ tí mo máa ń jẹ ni mo mọ̀ bí wọ́n ti ń sèé, tí mo sì lè sèé ní ìgbàkígbà tó bá wù mí kí n sèé. Mo jẹ́ lára àwọn ọkùnrin kéréje tó mọ̀ bí wọ́n ti ń soúnjẹ dáadáa.